Hhm, bẹ́ẹ̀ ni, irú fóònù alágbèéká tí mò ń lò òun ní fóònù Android tàbí fóònù pàǹpa, kì í ṣe fóònù tannáṣọ́bẹ̀ nítorí pé mo ti dàgbà tó júbọ. Ọmọ ọdún mẹ́rìndínlógún ni mí, mí ì lè máa lo àwọn fóònù ìtannáṣọ́bẹ̀ torí pé fóònù ìtannáṣọ́bẹ̀ ó wà fún àwọn arúgbó àti ọmọdé. Ṣùgbọ́n irú ẹ̀mí tí mo ti dàgbà tó júbọ tí mo ti tó iyàwó gbé sílé, a gbọdọ̀ gbọ́ irú rẹ̀ pé mò ń lo fóònù tannáṣọ́bẹ̀. Ó ti pẹ́ tí mo ti ń lo fóònù pàǹpa láti ìgbà tí mo ti rí admission sí ilé ìwé gíga ti Fásitì Kano tí mo sì ń kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀, ẹ́ ẹ́ ẹ́, tí tọ́ju ẹ́ ẹ́, ti tọ́ju ẹni. Níwọ́n ìgbà tí mo fi ń, tí mo fi ń lo nǹkan yìí ó ń ràn mí lọ́wọ́ púpọ̀ torí pé kò sí nǹkan tí a lè máa ṣe. A á níidi láti, a á nílò láti máa, ẹ́ ẹ́ ẹ́, fi, ẹ́ ẹ́ ẹ́, ọ̀rọ̀ weró fọ̀rọ̀ ránṣẹ́ láti ibìkan sí ibìkan. Mii kàbàámọ̀ pé mò ń lo fóònù Android tá ń pè ní fóònù pàǹpa nítorí pé ó wúlò fún mi púpọ̀, mo fi ń ṣe oníruru nǹkan, mo fi ń gbá geemu, mo fi ń bá ni sọ̀rọ̀, mo fi ń wo sinimá. Ó ní irú iru eyi tí a ti e lè sọ àti eyii ti a lè sọ, òun ni mò ń lò fún. Fóònù náà ó sì ń ṣe kíni, ó ń p'owó wolé fún mi níwọ̀nbá ránpẹ́. Fún idi eyio, fóònù pàǹpa ni mò ń lò alágbèéká Android, òun ni mò ń lò, mi ò lò tannáṣọ́bẹ̀. Bí mo ṣe ń sọ ọ̀rọ̀ yìí gan, pàǹpa náà ni mò ń lò, tó bá jẹ́ tannáṣọ́bẹ̀ eléyio o lè ṣeé ṣe. Àgbọ́ye?

Ah! Inú mi dùn fún ìbéèrè alálùbáríkà tí ẹbí mi yìí. Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́, lóòótọ́ mi ò gbọdọ̀ parọ́. Mi ò tíì ní àwọn tó ń bá mi ṣiṣẹ́ ṣùgbọ́n mo ní ìfojúsùn àti ìlànà tí màá tọ̀ tàbí tí mo gbé kalẹ̀ fúnra mi yálà tí Ọlọ́run bá padà fi mí sí ipò adarí láti fi àwọn èèyàn ṣiṣẹ́. Ó ní pé màá ti kọ́kọ́ ya nǹkan tí àwọn ilé ìbò pè ní plan àti roster bí àwọn oníkálukú iṣẹ́ oníhunrú tí wọ́n ó ṣe. Màá ti gbé kalẹ̀ ní ìbámu pẹ̀lú nǹkan tí yóò gbé àwùjọ ilé iṣẹ́ mi tí ó gbéga. Màá, torí pé Yorùbá bọ̀ wọ́n pè wí wọ́n ni "kú iṣẹ́ ló mórí yá". Màá darí àwọn òṣìṣẹ́ mi lé ọ̀nà tó dára. Mi ò ní fọwọ́ líle mú wọn torí pé ọwọ́ líle ó jẹ́ wàhálà àti nǹkan tí kò bójú mu ní ayé òde òní táwọn ọ̀gá fi máa ń darí àwọn ọmọ iṣẹ́ wọn. Ní èyí tí kò bójú mu, èyí tó ha jẹ́ pé wọ́n máa ń ṣe share mí, èyí tí kò jẹ́ kí wọ́n lè tẹpá mọ́ṣẹ́ ṣùgbọ́n èmi ó jẹ́ ẹni tí, ẹni tí ó dára, ẹni tí kò ní ahun, ẹni tó fani mọ́ra níbi òṣìṣẹ́. Màá ṣe dáadáa sí ọmọ kékeré, màá ṣe dáadáa sí àgbà. Nípa èyí kò sí bí wọ́n ṣe lè yàn mí jẹ níbi iṣẹ́ mi. Inú wọn á dẹ̀ dùn pé wọ́n bá mi ṣiṣẹ́. So báyìí ni mo ṣe lè dárí àwọn òṣìṣẹ́ mi.

À, hééé, bẹ́ẹ̀ ni o. Àfi bíi pé ẹ ti mọ̀, mo máa ń gba àwọn ímeèlì tó pọ̀ lónìí rí rú àìwúlò. Èmi ò mọ̀ bí wọ́n ti ń bá mi fi ṣìránṣẹ́ o. Kò yé mi o. Àwọn èèyàn yìí wan ṣa máa dà mí láàmú pé ó ti lẹ jẹ̀ pé àwọn oníjibíti ni, àwọn òmíràn. À, tí mo bá ti rí, èmi ò kí ń ṣe nǹkan kan, bàkan máa wò ó báyìí ni. Ìkọ́ ẹ mi, torí pé èmi ò fẹ́ ẹni tí ó fi mí sínú hílàhílo. Tí mo bá ti gbá wọlé, mo máa ń wò ó lójú báyìí, tàbí kí n fa kúrò lórí fóònù mi. Nítorí pé rádaràda ni, yóò kàn gba ààyè lórí fóònù ayélujára mi. Èmi ò kí ń ṣe o. Mi i kí ń sọ pé, ẹ, ẹ kini kan. Tọ, bí ọ̀rọ̀ ṣe jẹ́ nù. Mo sì tún máa ń ṣe lórí fóònù mi tó ṣe pé, màá lọ dí ọ̀nà tí àwọn ímeèlì àìwúlò yìí tó máa fẹ́ gbà wọlé. Mi ò sọ pé ímeèlì ò dáa o. Even tí èèyàn bá fẹ́ gbàṣẹ́ gan nípa ímeèlì yìí náà ni, tí èèyàn bá ti, tí èèyàn bá ti fi orúkọ sílẹ̀, wọ́n á ti fi sọ fún èèyàn. Yálà bo ya wan tí ń mú èèyàn àbí wọ́n ò mú èèyàn. Mi ò sọ pé kò dáa o. Ṣùgbọ́n èyí tí kò wúlò, ó máa ń múnu bíi ni. Ó máa ń múnu bíi ni gan tó ṣe pé, bí èèyàn ṣe ń rò, yóò kàn dede dàrú. Èyí ò bojú mu. Ó yẹ kí àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀. Kí wọ́n máa gba, ẹ, kí wọ́n máa gba, ẹ, kíni èèyàn kí wọ́n tó fi ǹkan ránṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi dáadáa. Ẹ̀ mí tí mo ti ẹ ní kọ̀npútà ayélujára laptop, mó ń ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ o. Nítorí pé tí mo ì bá ṣe ìmúdójúìwọ̀n rẹ̀, tó bá délé tí wàhálà be ṣílẹ̀, ta ni yóò bá ń ṣe? Tí wàhálà bá ṣẹlẹ̀ pẹ̀lú àdúrà nǹkan tí mo ti kó sórí rẹ̀, ta ni yóò bá mi ṣe àmójútó rẹ̀? Àwọn nǹkan ribiribi tí mo fi sórí ẹ tó bá lọ sọnù, tí mo ì bá ṣe àmójútó software mi, bá ò ní ṣe ìrípara, à bá mọ̀ ńláre. Nítorí fún ìdí èyí, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi dáadáa. Kódà mo máa ń fi àgádágodo mo fi máa ń tì í, torí pé aài mọ́ àwọn ẹni bí wọ́n lè fẹ́ ṣọṣẹ́. Software ó wà, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì tí èèyàn lè ṣe pẹ̀lú rẹ̀. Ǹkọ́ torí pé láìsí software, kò sí bí ènìyàn ṣe fẹ́ lo kọ̀npútà rẹ̀ tàbí laptop. Fún ìdí èyí, torí pé èmi náà tí ẹ tu kọ́ ẹ̀kọ́ mo tú mọ̀ ń pa àwọn nǹkan yìí, so, ó jẹ́ kí ń mọ bó ṣe ṣe pàtàkì sí tó láti ṣe ìmójú- ẹ, àmójútó nǹkan wọ̀nyí. So fún ìdí èyí, mo máa ń ṣe, mo máa ń ṣe àfojútó rẹ̀ lóòrèkóòrè. Mo máa ń tọ́jú nǹkan mi dáadáa torí pé ó ṣe pàtàkì.

Àh! Ìbéèrè eléyìí ò má tún gbẹńu tán. Tí n bá ní kí n wo ìgbé ayé mi bí mo se máa n ṣe, tí n bá ní kí n wo ǹkan tó mú mi yàtọ̀, tó mú mi peregede, tó mú mi tayọ, tó mú mi jẹ́ ẹni tí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn, tó mú mi jẹ́ ẹni tó ṣe pàtàkì jùlọ, tó mú mi jẹ́ ọlọ́lá jùlọ, tó mú mi jẹ́ ọ̀gá pátàpáta, tó mú mi jẹ́ ẹni tí ó kéré, mà a sọ pé mo máa n gbàdúrà. Mo sì máa n rí i dájú pé àwọn ǹkan tí mo bá n ṣe, mi fi ṣeré torí pé ibi owó ibi tí ènìyàn bá ti ń rí owó, ibẹ̀ ni ọjọ́ ọ̀la ènìyàn wà. Ènìyàn ò gbọdọ̀ fi ibi tí ènìyàn ti ń rí owó kí ènìyàn fi tàfàlà, ènìyàn ò gbọdọ̀ fi jófege, ènìyàn ò gbọdọ̀ fi ṣeré. Ènìyàn nílò láti mú un ní tipátipá láti má lè jẹ́ kí ǹkan mìíràn kó bo orí ǹkan tí ènìyàn ń ṣe. Èyí ló jẹ́ kí n ní ayé láti tayọ síwájú àwọn alábàásisẹ́ mi torí pé mo nígbàgbọ́ nínú ara mi pé mo lè ṣe é. Mo sì nígbàgbọ́ pé bimo ṣé ń ṣe àwọn ǹkan yìí, ǹkan tó da ni mo ń ṣe, kò ì ṣe ǹkan tí kò da. Fún idi èyí, wọ́n nífẹ̀ẹ́ mi níbi iṣẹ́ torí pé wọ́n mọ̀ pé mo jẹ́ ẹni tí ó máa ń ṣiṣẹ́ púpọ̀púpọ̀, tó máa ń ṣiṣẹ́ kárakára tí iṣẹ́ ò kí ń ro lójú.

Ah! Inú mi dùn fún lọ́pọ̀lọ́pọ̀ fún ìbéèrè yìí. Eeh, kí n tó bẹ̀rẹ̀ kí là ń pè ní ohun ẹ̀ṣọ́, ọ̀ṣọ́. Ohun ẹ̀ṣọ́ ni nǹkan tí à ń wọ̀ láti fi ṣara lóge. Ah! Bẹ́ẹ̀ni, èmi tí mo jẹ́ géǹdé Ọlọ́run, tí mo jẹ́, eeh, ọkùnrin tó ti bàlágà, èyí tí àwọn obìnrin ó máa rí. Ah! Mò ń lo ohun ọ̀ṣọ́, ọkùnrin ni mí. Èyí túmọ̀ sí pé mi ò lè lo ohun ọ̀ṣọ́ bí àwọn obìnrin. Ṣùgbọ́n ohun ọ̀ṣọ́ tí mo sì ń lò náà bí aago, bó ti lẹ̀ jẹ́ pé mi ò kìn lò ohun tó ń pè ní chain rara wúrà emí ò kì n lò, bọ̀ mo máa ń lo-- ṣùgbọ́n mo máa ń lo ago ọwọ́. Máa di ago ọwọ́ láti fi ṣera àmì lẹ́sọ́, láti fi jẹ́ kí n jọjú, kí n jẹ́ èèyàn ọ̀tọ̀, ẹni tó wuyì láwùjọ. Ah! Níbi tí ìmúra mi dé pẹ̀lú ohun ọ̀ṣọ́ tí mo máa ń lò láti fi ṣara lóge, àwọn èèyàn máa ń kí mi, wọ́n ń kí mi. Wọ́n máa ń fún mi ní, awọ-- eeh, ẹyẹ. Nítorí pé wọ́n mọ̀ pé àwọn nǹkan tí mò ń lò yìí ó jẹ́ kí n rẹwà síi. Mo máa ń lo ohun ọ̀ṣọ́ o. Bẹ́ẹ̀ni dáadáa, mo máa ń wọ dáadáa. Nítorí pé, pàápàá jùlọ tí mo bá ń jáde, tí mò ń lọ síbi tó ṣe pàtàkì, mo máa ń lo ohun ọ̀ṣọ́ láti fi sọ́ra mi ní ọ̀ṣọ́. Bẹ́ẹ̀ni, mò ń lò ó láti fi sọ́ra mi lọ́ṣọ̀ọ́, láti fi mú ara mi yege, láti lè mú kí àwọn èèyàn rí mi. Nítorí pé Yorùbá náà ló pe pé ìrínisí ni ṣe ni lọ́jọ̀ọ́. Ẹ̀yàn nílò láti múra dáadáa ká yé rí èèyàn, kó wó yé èèyàn pé ìyà ò jẹni. Nítorí pé Yorùbá ló pa á ní òwe tó sọ pé, eeh, aṣọ ń lọ ṣọ ẹni. Ẹ bí o bá máa pa èèyàn, tó bá ti múra, tó wọ ọ̀ṣọ́, àṣírí rẹ̀ ti bó.